Eh, o ní irú iṣẹ́ ọwọ́ tí ènìyàn bá fẹ́ kọ́, ẹni tó bá fẹ́ kọ́ aṣọ rírán tí à ń pè ní tailor, ó-n-ò-nìkan tí ẹni tó bá fẹ́ kọ́ iṣẹ́ lọ́wọ́ ẹ̀ bá ni kó mú wá, òun ni ó máa mú wá. Boyá owó àti ọtí tàbí aṣọ tàbí òwú, ẹni tó bá jẹ́ iṣẹ́ bí mechanic wá ni kó mú àwọn irinṣẹ́ kan kan wá pẹ̀lú ọtí àti owó.

Ọ̀nà ò kí ń dára rárá ní àkókò òjò, tí òjò bá ti rọ̀, gbogbo ọ̀nà ló máa ń di pa nítorí pé súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ò máa ń wà, à omí de máa ń kún gbogbo ojú ọ̀nà, nítorí pé gbogbo àwọn ọ̀nà tí omi yẹ kí omi máa gbà ni gbogbo wọn ti di pátápátá nítorí idí ẹ̀yi tí òjò bá rọ̀, àti rìn ò máa ń léra gan ni.

Ọ̀dọ àwọn òbí mi ni mo ti kọ́ iṣẹ́ oúnjẹ. Àti pàápàá jùlọ, mo kọ àwọn iṣẹ́ oúnjẹ kan ní ọ̀dọ àwọn aládùúgbò mi tí a jọ máa ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n pé ní síse oúnjẹ pé kí a se oúnjẹ, ọ̀dọ àwọn òbí mi ni ni mo ti kọ́ ìjẹ iṣẹ́ oúnjẹ sísè.

Ó ti lé ní ọdún mẹ́wàá báyìí tí mo ti lọ sí ìṣẹ́gun òde, mi ò kí n lọ sí ìṣẹ́gun òde torí pé kò ṣe nǹkan tí ó wú mi láti máa lọ ní gbogbo ìgbà torí náà ó ti lé ní ọdún mẹ́wàá.

Ọ̀pọ̀lọpọ̀ ibi ni o ti yí padà ní ojú mi, ṣùgbọ́n ibi kan tí mo mọ̀ dájú tí o yí padà oun ni ilé ìjọsìn. Bí a ṣe ń sìn, bí wọ́n ṣe ń sìn Oluwa tàbí bí wọ́n ṣe ń ṣe ní ilé ìjọsìn ní ayé òde òní ó yàtọ̀ sí ìgbà tí a wà ní kékeré.

Tí àlejò bá dé sí ilé ọ̀dọ̀ wa, ohun àkọ́kọ́ tí a máa ṣe ni a fún ẹni náà ní omi tàbí ohun mímu. À díẹ̀, a gbé oúnjẹ kalẹ̀ fún àlejò yìí láti jẹ, tọ́bá jẹ́ àlejò tí ó fẹ́ sùn ni, a yá ibi kan ṣọ̀tọ̀ fún un lá ti sùn sí.

Kò sí oṣù kan tí mo yà sọ́tọ̀ nínú ọdún tí mo fẹ́ràn jù. Gbogbo oṣù ni ó jẹ́ oṣù tí ó dára. Ṣùgbọ́n, àkọ́kọ́ ojo mi òfi bẹ́ẹ̀ fẹ́ràn àkọ́kọ́ ojo. Ṣùgbọ́n, ìṣe Olúwa ni, ẹnikan ò lè dá ìṣe Olúwa dúró.